Ní òwúrọ̀, mo fẹ́ràn láti máa jẹ àwọn oúnjẹ tí ó rọ̀ gẹ́gẹ́ bí i bóyá bí i búrẹ́dì àti tea àbí kí n mu ẹ̀kọ àbí kí n jẹ oúnjẹ tó bá sárọ̀, oúnjẹ tó fẹ́lẹ́, lóúnjẹ tí ò ní, óúnjẹ tí ò le púpọ̀. Láàárọ̀ náà, mo fẹ́ràn láti máa jẹ ìrẹsì àbí kí n bá rí ẹwà.

Méjèèjì náà ni mo fẹ́ràn. Ni ìgbà míràn tí mo bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́, mo fẹ́ràn láti máa mú kọfí, ṣùgbọ́n ní ìgbà míràn ó lè jẹ́ pé tíì òní òwù mi mu. Méjèèjì náà ni mo fẹ́ràn, ṣùgbọ́n mo fẹ́ràn tíì ju kọfí lọ ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a lo ìdáàbòbo òorùn sára mi. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a lo ìdáàbòbo òrùn sára mi. Bóyá ní ìgbà tí mo bá jáde ní ọ̀sán gangan tí òòrùn bá mú, mo fẹ́ràn láti máa lo ìdáàbòbò òòrùn léyi tí ò ní fa kí òòrùn kó mọ́ nà mí ní ara.

Hmm, ìṣètò sọ̀rọ̀ mí ní àárín àwọn ẹlẹgbẹ́ mi kò kípọ̀ púpọ̀ torí tí n bá wà láàrin àwọn ẹlẹgbẹ́ mi, mi ò kí yára sọ̀rọ̀, mi ò sí kẹ́yìn sọ̀rọ̀. Tí n bá wà láàrin àwọn kẹgbẹ́ mi tí a bá n sọ̀rọ̀ lórí nípa nǹkan kan, má jẹ́ kí gbogbo wọn mú àbá tí wọn wá ná. Lẹ́yìn tí wọ́n bá mú àbá wọn wá, èmi náà ó wá sọ ohun tí èmi náà rí sí ọ̀rọ̀ náà, bí mo ṣe má n ṣe ètò ìsọ̀rọ̀ láàrin àwọn ẹlẹgbẹ́ mi nìyẹn. Má jẹ́ kí gbogbo wọn sọ ohun ta wọ́n bá mọ̀ nípa nǹkan náà, èmi ó ṣẹ̀ wá sọ ohun tí èmi náà bá mọ̀ nípa ọ̀rọ̀ ta bá n sọ.

Ọ̀kadà alùpùpù, bẹ́ẹ̀ ni, kódà lọ́wọ́ lọ́wọ́ báyìí, ohun tí mò ń gùn tí mò ń fi ṣe ìkàn irìn ṣé, òun ni alùpùpù. Eléè tí a ń pè ní ọ̀kadà alùpùpù, òun ni mò ń gbé lọ sí ibi iṣẹ́ àbí tí n bá fẹ́ kúrò ní ìlú mi lọ sí ìlú mìíràn láti lọ rí àwọn mọ̀lẹ́bí mi, ọ̀kadà alùpùpù yìí náà ni mò ń lò, tí mò ń gbé lọ.

Ẹni ìgbà kan sẹ́yìn, ní gbogbo ìgbà tí mo fi wà ní ilé ìwé girama àti ìgbà tí mo wà ní ilé ìwé, ilé ìwé gíga, mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́. Ṣùgbọ́n ní ìsìn, ní ìgbà tí mò ń ti ń ṣe iṣẹ́, ago ọwọ́ yẹn ò, mi ò, ago ọwọ́ yẹn ò wù mí láti máa wọ̀ púpọ̀ mọ́ bí ìgbà tí mo wà ní ilé ìwé girama àti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀

Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí mo ti sọ síwájú tẹ́lẹ̀ pé èmi gangan fún ra mi ni ò ní ọkọ̀. Ṣùgbọ́n ẹ̀gbọ́n mi ní ọkọ̀ àti bàbá mi ní ọkọ̀. Tí n bá gbé ọkọ̀ wọn jáde boyà mo n lọ sí ibìkan, mo fẹ́ràn láti máa tẹ̀lẹ́ òfin ìyára ọkọ̀. Ní ibi tí wọ́n ba ti ní kí n sá eré iye báyìí, irú rẹ̀ ni màá sá. Ibi tí wọ́n bá ti ní kí n sá ye báyìí, irú rẹ̀ ni màá sá. Mo fẹ́ràn láti máa tẹ̀lẹ́ òfin ìyára ọkọ̀. Eléyi tí wọ́n máa ń gbé sí ẹgbẹ́ ojú ọnà lójú pópó.

Àwọn orin tí mo fẹ́ràn, orin lóríṣiríṣi ni àwọn orin tí mo fẹ́ràn. Àkọ́kọ́ ná, mo fẹ́ràn orin fújì, eléyí tí àwọn bí àwọn èèyàn bí Pasuma, Saheed Osupa, Ayinla Akọléńtì àti Sikiru Ayinde Barrister kọ́ lọ́hun ba wa fọrunke. So irú àwọn orin bẹ́ẹ̀ yẹn mo fẹ́ràn láti máa gbọ́ wọn. Mo sì fẹ́ràn láti máa gbọ́ àwọn orin takasufe náà.

Rárá o, mi ò ní ohun tó ń jẹ́ àwòrán lára. Bóyà ẹyọ kan ni, bóyá méjì ni àbí mẹ́ta àbí yálà mẹ́ta, mi ò ní àwòrán kankan ní ara mi torí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, fọ́kùnrin kò tọ́, gẹ́gẹ́ bí ọmọlúàbí kò tọ́ fún láti máa ya àwòrán sí ara, pàápàá jùlọ àwọn àwòrán ìgbàlódé.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́ pẹ̀lú fóònù mi. Páápaa jùlọ tí n bá wà láàárin ọ̀pọ̀ èrò tí mo sì fẹ́ gbọ́ orin, màá ti ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́ mi bọ fóònù mi, màá sì máa gbọ orin mi lọ jẹ́jẹ́. Àbí bóyá ọ̀rẹ́ mi kan fi ohùn ránṣẹ́ sí mi lórí fóònù tí mi ò sì fẹ́ kí àwọn èèyàn tó wà níbẹ̀ gbọ́, màá ti ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́ mi bonu fóònù mi, màá sì máa gbọ ohùn tí ọ̀rẹ́ mi fi ránṣẹ́ náà.

Ẹ ò ní bí mo ṣe ṣe ètò ìdárayá mi, òun ni wípé gbogbo ọjọ́ òpin ọ̀sẹ̀, eléyìí tí a ń pè ní ọjọ́ Saturday àti ọjọ́ Sunday, òun ni mò mọ̀ ń jáde láàárọ̀ kùtùkùtù. Mà á kọ́kọ́ sá eré lọ láàárọ̀ kùtùkùtù, mà á sá eré lọ láti bí, mà á sá eré bí mẹ́èlì kan, mà á padà sí ilé. Bí mo ṣe máa ń ṣe ètò ìdárayá mi ni yẹn.

N, èmi gangan pàtó mi ò kí ṣe yoga. Sugbọn mo máa ń rí lórí amóhùnmáwòrán lórí tẹlifísàn bí wọ́n ṣe ń ṣe yoga, mo sì ní àwọn ọ̀rẹ́ bí méjì sí mẹ́ta táwọn náà máa ń ṣe yoga. Wọ́n ti ń sọ pé kí èmi náà wá pẹ̀lú àwọn nibí wọ́n ti ń ṣe yoga ṣùgbọ́n àkókò ni mi ò tí ì ní láti lọ pẹ̀lú wọn nibí wọ́n ti ń ṣe yoga.

Ẹ gẹ́gẹ́ bí iṣẹ́ kejì tí mo tún yàn láàyò, bí i kára kata tí mo máa ń ṣe. Bí mo ṣe máa ń ṣe ìdúnadúrà, òní wípé tó bá jẹ́ pé èmi àti èèyàn fẹ́ ṣe, á fẹ́ ṣe iṣẹ́ kan, màá sọ iye tí mo fẹ́ gbà ṣáájú. Lẹ́yìn tí mo bá sọ iye tí mo fẹ́ gbà ṣáájú, màá fún ẹni náà láàyè láti sọ iye tó náà fẹ́ san. Tó bá tẹ́ mi lọ́rùn, a fi ẹnu rẹ̀ kò síbi kan. Ṣùgbọ́n tí ó bá tẹ́ mi lọ́rùn, a ní fi ẹnu ìdúnadúrà náà kò, àbí ká, a sọ ọ́ títí táa fi rí ìdúnadúrà náà, táa fi rẹnu rẹ̀ fi kùò síbi tí yóò pé èmi tí ó sì pé òun náà.

Uhm, èmi gangan pàtó mi ò ṣe olórí ilé iṣẹ́ kankan tí máa fi máa fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Ṣùgbọ́n ní ibi tí mò ń ti ń ṣe iṣẹ́, àwọn ọ̀gáa wa máa ń fún wa ní owó àfikún yàtọ̀ sí owó eléyì tí a máa ń gbà ní oṣooṣù. Bóyá owó kusẹ ni móríṣẹ́ yá, owó ìmóríwú àti owó ìmóríṣẹ́ yá, wọ́n máa ń fún wa ní owó àfikún.

Ẹ nígbà kan rí, òun ni mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Iyì òun nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga. Ni ilé ẹ̀kọ́ gíga mi, a ní ààyè kan tí ààyè ilé ìdárayá. Ìgbà náà ni mo fi orúkọ sílẹ̀. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti kúrò ní ilé ẹ̀kọ́ gíga, mi ò sí ní, mi ò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá kankan mọ́. Ó ṣẹ̀ wù mí láti lọ fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá kan, èléyìí tó sún mọ́ agbègbè ibi tí mò ń gbé ni.

Ní ibi iṣẹ́ mi, wọ́n máa ń fún wa ní ọgbọ́n ìsẹ́jú láti lọ fi sinmi oúnjẹ ọ̀sán. Ọgbọ́n ìsẹ́jú péré náà ni wọ́n máa ń fún wa. Sugbon nígbà míràn a máa ń lò ju ọgbọ́n ìsẹ́jú lọ. A lè lo ọgbọ́n ìsẹ́jú lé márùn àbí ọgbọ́n ìsẹ́jú lé mẹ́wàá.

Bẹ́ẹ̀ni o, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera, ṣùgbọ́n mímu ẹ̀rọ ìlera mi ò pín sí ọ̀nà méjì. Àkọ́kọ́ náà, mo máa ń mu eléyìí tí ó máa ń dinà àìsàn fún ara mi. Élékèjì ni pé tó bá rẹ̀ mí, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera láti tètè mú ara mi yá gbagigbagi.

Àwọn nǹkan tí mo máa ń ṣe láti ṣíra tayọ àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ó pín sí ọ̀nà tó pọ̀. Àkọ́kọ́ ná, àwọn tá a jọ ṣiṣẹ́ pọ̀, mo máa ń rí dájú wípé mo tètè dé ibi iṣẹ́ ṣáájú kí wọ́n tó dé ibi iṣẹ́. Mo sì máa ń rí dájú wípé iṣẹ́ tèmi máa ń ṣe, mo máa ń ṣe pẹ̀lú agbára, pẹ̀lú, pẹ̀lú mo máa ń ṣe iṣẹ́ náà takuntakun láti fi lè ju títà àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi lọ. Lélè yi tí máa fi padà gba oríyìn lọ́dọ̀ ọ̀gá wa tí ó ń kó wa ṣíṣẹ́

Gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin tí ó ò tíì ní ìyàwó nílé, kò sí bí mo ṣe fẹ́ ṣe láìṣẹ́ pé mo ra oúnjẹ ní òpópónà. Bẹ́ẹ̀ ni, mo máa ń ra oúnjẹ ní òpópónà, bọ̀ kí í ṣe pé mo fẹ́ràn láti máa ra torí wípé mi ò tíì ní ìyàwó nílé ló fa tí mo ṣe ń ra oúnjẹ ní òpópónà. Ṣùgbọ́n tí ìyàwó bá ti wọlé, mi ò ní ra oúnjẹ ní òpópónà mọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò àbí kí n pè ní agbádá òjò. Mo ní bẹ́ẹ̀, mo ní, torí wípé nígbà tí òjò bá ń rọ̀, mo ní éléyì tí wón fi lẹ́dà àbí tí mo le pè ní láílọ̀nù tí wón fi ṣe, tí m bá ń jáde tí òjò bá rọ̀, òun ni mo máa ń gbé wò láti má jẹ kí òjò pa aṣọ mi àti àwọn fóònù mi tí mo kó sí ara.

Hmm oṣù tí mo fẹ́ràn jù ní inú ọdún, oun ni oṣù October, torí inú oṣù October yìí ni oṣù tí wọ́n bí mi sí ayé. Lẹ́yìn náà, lẹ́yìn ìgbà náà mo tún wá fẹ́ràn oṣù December, torí December ni oṣù tó kẹ́yìn nínú ọdún tí a fi bọ́ sí ọdún tuntun.

Hmm ìmọ̀ tuntun tó wù mí tí mo fẹ́ kọ́ báyìí àwọn nǹkan tó pọ̀ ni. Ṣùgbọ́n ní àkọ́kọ́, eleyii tó síwájú, mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń lo ẹ̀rọ AI dáradára, ti eeyan ó máa fi ẹ̀rọ AI láti fi ṣe àwọn iṣẹ́ tí èèyàn bá ń ṣe. Ẹ̀lẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí mo fẹ́ kọ́, òun ni wípé mo fẹ́ kọ́ bí wọ́n tún ṣe ń lo ẹ̀rọ ayára bí àṣá dáradára ju bí mo ṣe mọ ń lòó níṣàn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rírīn òkè kí n máa gun òkè, ṣùgbọ́n ìlú tí mo wà kò sí òkè púpọ̀ bẹ́ẹ̀. Mo rántí ní ìgbà kan tí èmi àtàwọn ọ̀rẹ́ mi tí a rìnrìn àjò lọ sí ìlú tí òkè wà, a gun òkè náà ó sì tóbi wákàtí méjì ta fi gun òkè náà ta sì fi padà sí ìsàlẹ̀. Àti ìgbà náà mo ti fẹ́ràn bí wọ́n ṣe ń gun òkè tí wọ́n ń rìnrìn àjò.

Gẹ́gẹ́ bí olùkọ́ biology ní ilé ìwé àti wípé pẹ̀lú gbogbo ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá tí ó tun ń jáde ní ìta nísinyi, mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń lo ìmọ̀ AI, ẹ̀rọ AI dáradára kí n wá kọ́ tí màá ma lò láti fi kọ́ àwọn ọmọ mi ní Biology ní ilé ìwé mi. Ìyẹn gangan ló wù mí jù láti kọ́ fún ìṣe mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wọ àwọn ohun ọ̀ṣọ́. Ṣùgbọ́n leleyii tó jẹ́ fún ọkùnrin nìkan ni mo fẹ́ràn láti máa wọ̀. Àkọ́kọ́ ná, mo fẹ́ràn láti máa wọ ẹ̀gbà ọwọ́, mo fẹ́ràn láti máa wọ ẹ̀gbà ọwọ́ àti ago ní ìgbà mìíràn. Mo sì fẹ́ràn láti máa wọ òrùka àti, à, ẹ̀gbà ọrùn. Àwọn nǹkan tí mo-- àwọn ọ̀ṣọ́ tí mo fẹ́ràn láti máa wọ̀ ni.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sọdẹ rí, mo sì ti dẹ́dẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi rí. Ní ìgbà kan wà tí mo rìnrìn àjò lọ sí abúlé wa, ìgbà tí mo dé abúlé wa náà, àwọn ọ̀rẹ́ mi ṣẹ̀ ṣe tán láti fẹ́ mọ lọ dẹ ọdẹ ni. Wọ́n wá ní kí ń tẹ̀lé awọ́n, èmi náà tẹ̀lé wọ́n, mo mu ada dáa ni lọ́jọ́ náà. Ṣùgbọ́n nígbà tí, ìgbà tá a lọ sọdẹ, a pa, ẹ́, òkété, a sì pa ehoro, àwọn nǹkan ta a pa wálé lọ́jọ́ náà nu.

Ìlànà ìpolówó méjì, òun ni mo fẹ́ràn láti máa ṣe láti fi polówó ọjà mi àti nǹkan tí mò ń ṣe fún àwọn ènìyàn. Àkọ́kọ́, mo fẹ́ràn láti lọ sí orí rédíò láti lọ polówó ọjà mi, mo sì fẹ́ràn láti lọ sí tẹ̀lé ilé-iṣẹ́ tẹlifíṣàn, àmọ́hunmàwòrán láti polówó àwọn ọjà mi. Mo sì fẹ́ràn láti máa sọ fún àwọn èèyàn iṣẹ́ tí mò ń ṣe, nǹkan tí mò ń ṣe lélẹ̀ yii ò, bí mo ṣe ń polówó àwọn ọjà mi níyi.

Àwọn ibi tí mo ti máa ń ra nǹkan ó pé oríṣìíríṣìí, àbí kí n sọ pé lápapọ̀ ó pín sí ọ̀nà méjì. Tóbá jẹ́ wípé ǹkan tí mo fẹ́ rà àrọ́wọ́tó sì mí, àrọ́wọ́tó mi ló wà, màá rà ní àdúgbò mi. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé kò sí ní àrọ́wọ́tó mi, màá lọ sí ọjà láti lọ ra gbogbo ǹkan tí mo bá fẹ́ rà. Ọ̀nà méjì tí mo máa ń gbà ra àwọn ǹkan tí mò ń rà ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sí ara mi. Àkọ́kọ́ ná, mo fẹ́ràn láti lo ago sí ara. Mo sì fẹ́ràn láti lo òrùka sí ara. Mo fẹ́ràn láti má lo ẹ̀gbà ọwọ́ àti ẹ̀gbà ọrùn náà sí ara. Mo fẹ́ràn láti má pa ohun ọ̀ṣọ́ sí ara mi. Mo sì fẹ́ràn láti má pa wọ́n mọ́.

Yíya àwòrán, gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ ìbéèrè yíyẹ, yíya àwòrán mi ò kan sí ọ̀nà méjì. Yíya àwòrán pé kí n fi ọwọ́ ya àwòrán àbí kí n ya ohun ẹ̀dá kankan àbí kí n ya nǹkan kan sí orí ìwé. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa ya àwòrán, mo sì máa ń ya àwòrán. Ẹ̀kejì tí mo gbọ́ yé nípa yíya àwòrán òun ni pé kí n fi fóònù mi ya àwòrán ǹkan kan, bóyá ǹkan tí mo fẹ́ràn ni àbí kí n fi ya èèyàn, mo máa ń lo fóònù mi náà láti fi ya àwòrán.

Rárá o, mi ò ní àwọn ẹ̀rọ ọlọgbọ́n ní ilé mi, ṣùgbọ́n ó wù mí láti ra àwọn ẹ̀rọ ọlọgbọ́n ní ilé mi. Bóyá gẹ́gẹ́ bí rọ́bọ́ọ̀tì kò mọ̀ bá mi ṣe àwọn nǹkan kan nínú ilé, ó wù mí láti ra wọ́n ṣùgbọ́n kò tíì sí agbára rẹ̀, kò sì sí owó láti ra àwọn ẹ̀rọ ọlọgbọ́n sí ilé mi.

Ìbéèrè yìí kò dúró dára dára dára ṣùgbọ́n màá tún ìbéèrè náà sọ. "Ṣé o ti fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí?" Gẹ́gẹ́ bí mo ṣe ka ìbéèrè yìí sí ọun tí mo rò pé oyẹ kó jẹ́ nìyen. Bẹ́ẹ̀ni, mo ti fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí. Ó ní àwọn ìgbékalẹ̀ kan tí wọ́n gbékalẹ̀ tí èèyàn le lọ pé mo fẹ́ fún yàn ní ẹ̀jẹ̀ tí wọ́n osì gba ẹ̀jẹ̀ rẹ, tí wọ́n sì fún ẹni tó ní ìlò rẹ̀. Mo ti lọ fún iru étò bẹ́ẹ̀ri tí wọ́n sì gba ẹ̀jẹ̀ ní ara mi.

Ẹn ìbéèrè yìí gẹ́gẹ́ bí mo ṣe ríi sí pé àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni mò ń lò àbí ni o ń lò. Ẹn bẹ́ẹ̀ ni, àwọn ìṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò òun ni eléè tí a ń pè ní a water closet. Irú iṣẹ́ ìgbọ̀nsẹ̀ eléyi tí mò ń lò nìyẹn. So mo eléè tí mò ń lò nínú ilé mi nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Ni ìgbà mìíràn tí n ba wà ní inú ilé, àwọn, àwọn ẹ̀rọ tí mo ní nínú ilé tí wọ́n bá bàjẹ́ fúnra lára mi ni màá tú wọn palẹ̀, tí màá sì wo ohun tó ń ṣe wọ́n, tí màá sì tún wọn ṣe fúnra lára mi. Bẹ́ẹ̀ ni, mo máa ń tún àwọn nǹkan ṣe.

Bí mo ṣe gbọ́ ìbéèrè yí ye, ẹ̀rọ ìgbésókè. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Ìgbà kan wà nígbà tí mo lọ sí ìlú Èkó, tá ń pé, bẹ́ẹ̀ni, tí mo ṣe ìrìnàjò lọ sí ìlú Èkó, èmi àti ọ̀rẹ́ mi, àwa fẹ́ lọ rí ẹni tó wà ní ọ́fíìsì ní òkè bíi òkè, òkè ilé kejìlá, ẹ̀rọ ìgbésókè oun lá lò táa fi lọ sí ibẹ̀. Igba ta sì ń padà bọ̀ wá si isálẹ̀ náà, ẹ̀rọ ìgbésókè yẹn náà la lò.

Uhm, àwọn àwọ̀ tí mo fẹ́ràn jù, ká sọ wípé àwọ̀ bi mẹ́ta àbí mẹ́rin ni mo fẹ́ràn jù. Àkọ́kọ́ tí mo fẹ́ràn jù lọ nínú àwọn àwọ̀, òun ni àwọ̀ aró. Lẹ́yìn àwọ̀ aró, mo fẹ́ràn àwọ̀ ewé, àwọ̀ ewéko. Lẹ́yìn àwọ̀ ewéko, mo fẹ́ràn àwọ̀ funfun. Lẹ́yìn àwọ̀ funfun náà, mo sì le sọ pé mo fẹ́ràn àwọ̀ dúdú. Ṣùgbọ́n àwọ̀ pupa, mi ò fẹ́ràn àwọ̀ pupa.

Ìgbéyewó isẹ mi tó kẹ́yìn, ó lọ dáadáa, inú mi sì dùn sí èsì ìgbéyewó náà torí nígbà tí a ṣe ìdánwò ránpẹ́ láti fi gbé wa yẹ̀wò, ṣùgbọ́n mo wà lára àwọn tí ó gbé gbá orókè tí ó sì yọrí sí ìgbéga lẹ́nu isẹ mi, inú mi sì dùn sí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣeré ìdánì lẹ́ẹ̀kọ̀okan. Ní nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn, èmi àti àwọn akẹgbẹ́ mi tá jọ ń ṣe iṣẹ́ níbìkan, a lọ sí ibi eré ìdánì kan. Bẹ́ẹ̀ni, ìgbà tí mo lọ sí ibi eré ìdánì gbẹ̀yin náà nìyẹn.

Gẹ́gẹ́ bí ọmọ Mùsùlùmí, ní ìgbà tí mo bá sín àbí tí èèyàn bá sín ní ẹ̀gbẹ́ mi, ó ní àdúrà tí a máa ń ṣe tí n bá sín, máa dúpẹ́ fún Ọlọ́run. Ẹni tó bá wa wà lẹ́gbẹ̀ẹ́ mi tó jẹ́ Mùsùlùmí, òun naa o wa tún bá mi dúpẹ́ fún Ọlọ́run nígbà tí n bá sín. Eléyìí ni ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá sín.

Ọwọ ọ̀tún ni mo fẹ́ràn láti máa lò. Ọ̀wọ́ ọ̀tún mi òun ni mò ń lò láti fi jẹun. Ọ̀wọ́ ọ̀tún mi òun ni mò ń lò láti fi bọ ènìyàn lọ́wọ́. Ọ̀wọ́ ọ̀tún mi òun ni mò ń lò láti fi gbé ohun kan ṣùgbọ́n ọ̀wọ́ òsì mi òun náà máa ń ran ọ̀wọ́ ọ̀tún mi lọ́wọ́. Bí à láti fẹ́ gbé nǹkan tí ó bá ní agbára, máa nílò láti lo ọ̀wọ́ méjèèjì, ìyíhun ọ̀wọ́ ọ̀tún àti ọ̀wọ́ òsì. So ọ̀wọ́ òsì mi òun mo máa ń lò láti fi tábà nígbà tí mo bá ṣe igbonse tán.

Àjọyọ̀ ọjọ́ ìbí mi ó máa ń dùn ó sì máa ń lá rinrin. Màá kọ láàárọ̀, màá kọ́kọ́ ṣe àdúrà sí ọlọ́run tí ó kọ́kọ́ jẹ́ kí n tun rí ọdún tuntun lélẹ̀ yìí tí wọ́n bí mi lọ́jọ́ àjọyọ̀ mi. So tó bá ti wá ń di bí ọwọ́ ọ̀sán, màá pe àwọn ọ̀rẹ́ mi gbogbo wa, a jọ jókòó, a sì jọ jẹun, a jọ jó, a jọ ṣeré papọ̀

Bẹ́ẹ̀ni, ní ǹkan bí ọ̀sẹ̀ bí méjì sẹ́yìn. Òhun ni mo fò. Ẹ̀ẹ̀kan ṣùgbọ́n kó tó di ìgbà náà, mo fò bí osù kan sẹ́yìn, osù méjì sẹ́yìn àti osù mẹ́ta sẹ́yìn. Mo fẹ́ràn láti máa jáde. Mo fẹ́ràn láti máa kúrò ní ìlú tí mo bá wà lọ sí ìlú kejì láti lọ kẹ́kọ̀ọ́

Mi ò tíì ní ọkọ̀, ṣùgbọ́n, tata kùkùù tí mò ń lò àbí alùpùpù tí mò ń lò, ọ̀ṣe ọ̀sẹ̀ òun ní mo máa ń fọ̀. Eléyìí tí, ọkọ̀ tí Ẹ̀gbọ́n mi náà ń lò, ọ̀ṣe ọ̀sẹ̀ ni mo máa ń lọ bá wọn fọ ọkọ̀ wọn. Àti eléyìí tí bàbá mi náà ń lò, ọ̀ṣọ́ọ̀sẹ̀ làwọn náà máa ń fọ ọkọ̀ wọn. Ṣùgbọ́n èmi gangan fún ara lára mi, mi ò tíì ní ọkọ̀

Àwọn ọ̀nà tí mo máa ń gbé pàrọ̀ ọkàn mi ni wípé tí ohun kan bá pọ̀ tó wà ní ọkàn mi, màá jókòó, màá dá jókòó jẹ́ẹjẹ́ síbi kan láti máa ronú nípa ayé. Nitori naa, irú, irú, irú nǹkan, irú ijoko bẹ́ẹ̀ ló máa mú mi, ló máa mú mi pàrọ̀ ọkàn mi. Eléèkejì ohun tọ́nì wípé tí n bá dá jókòó mo lè máa dàgbó orin. Tí n bá ń gbọ́ orin, irú ìléyì náà máa mú mi pàrọ̀ ọkàn mi.

Ní ìgbà tí mo fi kéré, ọ̀ṣọ́ ọ̀sẹ̀ òun ni mo máa ń gé irun mi. Látara pé èèyàn kan o bá mi mú abẹ́ bíléèdì, òun ni wón bá mi fi gé e. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti dàgbà, ọ̀sẹ̀ méjì méjì ni mo máa ń lọ ilé-iṣẹ́ ibi tí wọ́n ti máa ń gé irun fún mi. Ọ̀sẹ̀ méjì méjì ó tẹ́wá pẹ́ ju tan-yan-yan. Máa gé irun mi ní ọ̀sẹ̀ mẹ́ta.

Ọ̀nà tí mo mọ̀ fi ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ó pín sí mẹ́ta. Àkọ́kọ́, mo lè pè wọ́n lórí ìpè, bóyá kí n pè wọ́n lórí ago lórí fóònù mi. O tó jọ́ mẹ́ta òó, o ti pẹ́ta ti rí yín o. Ìgbà wo ni ká túmọ̀ ireti yín? Àkọ́ akọ́kọ́ nù. Ọ̀nà ẹkejì, òun ni kí n wá wọn lọ ilé, mo lè wá wọn lọ ilé. Ọ̀nà ekẹ́ta, òun ni kí n bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp àbí kí n bá wọn sọ̀rọ̀ lórí Facebook kí n kí wọn, pó tó jọ́ mẹ́ta.

Yóò tí máa lọ bí oṣù méje sí ìsín, tí mo ti kẹ́yìn rìn rìn àjò fún iṣẹ́. Ibi tí a sì lọ, a lọ sí ìlú Èkó. Bẹ́ẹ̀ni, a lọ sí ìlú Èkó. Ìlú Èkó là rìnrìn àjò lọ. Èmi nìkan wa kọ́, èmi pẹ̀lú akẹgbẹ́ mi méjì. A jẹ́ mẹ́ta ń là ń rìnrìn àjò iṣẹ́ lọ sí ìlú Èkó. A lọ fún eléyi tí wọ́n ń pè ní ìjókò séminà. So wọ́n sì fún wa ní àwọn oríṣiríṣi nǹkan táa lè, láti lè, àwọn ọ̀nà táa lè gbà láti lè mọ kọ́ ọmọ wa lẹ́kọ̀ọ́ ní ilé.